Nípa ọjọ́ tí ó gbéraga gidigidi, ǹjẹ́ ọjọ́ kan ti le wà ṣáà, bẹ́ẹ̀, well mi ò lè sọ ní pàtó. Ṣùgbọ́n ọjọ́ tí mo lérò pé bí a mú lè gbéraga gidigidi ni ijọ́ tí mo bá rí pé ènìyàn ń ṣe nǹkan tó dùn mí gidi gan, tí mo dẹ̀ ń try láti sọ fún ẹni èèyàn, mo ń gbìyànjú rẹ̀ pé kí ó má ṣe mọ́. Ṣùgbọ́n tí ẹni yi to kọ ti o gbọ òun ti mo ń sọ o le jẹ nkán tí o máa fà ìbínú yọ and tí bá dẹ̀ ti wá bínú bẹ́ẹ̀ yẹn, àwọn ènìyàn máa ka ìbínú sí ìgbéraga nígbà mìí, lé èyí tó mọ̀ nínú ara wọn pé nǹkan tí wọ́n ṣe kò da.

Èmi o kẹ́yìn sunkún, ìgbà tí mo kẹ́yìn sunkún gbẹ̀yìn ni ìgbà tí ènìyàn kan já mi kulẹ̀, inú mi sì bàjẹ́ gidigidi nítorí pé ẹni yẹn mo, mo trust, mo ní ìgboyà nínú ẹ̀, ní àwọn ìpele kan, ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó tí rí bí ó se rí, àti ìgbà yẹn ní mo ti mọ pé ènìyàn kò se fi se àgbẹ́kẹ̀lẹ́, kí ènìyàn má sì gbẹ́kẹ̀lé ènìyàn nítorí ènìyàn lè jáni kulẹ̀ ìbá se ọ̀rẹ́ àbí ẹni tí ó sún mọ́ni, wọ́n lè jáni kulẹ̀

Nígbà wo ni o kẹ́yìn ní àlàbúrúkú? Ìgbà tí mo kẹ́yìn ní àlàbúrúkú náà kò yí pẹ́ kù sí jìnà. Àlàbúrúkú jẹ́ nǹkan tí ò dá tí ò jẹ́ kí ènìyàn máa ní. So, ó jẹ́ nǹkan to jẹ pé tí èèyàn bá lalá náà, èèyàn o, tó bá ta, pàápàá àlàbúrúkú, kí ènìyàn kó gbàdúrà le lórí, kí nǹkan yìí kó má wá sí ìmúṣẹ.

Kí ni o máa ń sọ fún àlejò tí ó dé níbí láàkọ́kọ́? Á àkọ́kọ́ nǹkan tí mo máa sọ fún ni pé mo máa mú wọn lọ sí ibi tí wọ́n máa dúró sí. Màá ṣètò nǹkan tí wọ́n máa jẹ, ohun ti o ma lo ma si pese re fún won. Bóyá fún ọjọ́ bí mẹ́ta ni àbọ̀jọ́ kan tí wọ́n fẹ́ lò ni. Màá rí i dájú pé mo tẹ́ wọn lọ́rùn láti pèsè ohun tí wọ́n bá fẹ́.

Sọ fún wa nípa oúnjẹ tí à ń sè ní ọjọ́ àjọ̀dún. Oúnjẹ tí à ń sè ní ọjọ́ àjọ̀dún jẹ́ oúnjẹ tí à ń sè láti lè fi ṣe àjọyọ̀ oun tí à ń ṣe. Ẹni tó ń ṣe ǹkan àti ènìyàn mélòó ló ń bọ̀, ìyẹn ló máa ní ṣerú oúnjẹ. Bí oúnjẹ máa ṣe pọ̀ sí tí ènìyàn máa sè. Ṣo àjọ̀dún jẹ́, àjọ̀dún wà ní oríṣiríṣi ní àpapọ̀ àjọ̀dún jẹ́ ọjọ́ àjọyọ̀ àbí ẹyẹ ǹkan?